Àwòrán kan ti mo fẹ́ràn gidigidi, oun ni àwòrán iya mi àwòrán ìyá mi ní ọjọ́ tan bí mi. Àwòrán ọ̀un náà jẹ́ àwòrán tí mo fẹ́ràn jù lọ. Nítorí pé, wọ̀n ya nínú patí nínú òde, òde ọjọ́ ìkómọ mi. Won dẹ̀ gbémi dání. Nínú àwòrán náà, wọ̀n rẹ́rìn ínú wọ́n dùn. So wọ́n dàbí ẹni tí àyo wọ́n kùn, àmọ́ ó ti rẹ wọ́n. Inú mi náà dẹ̀ dùn ní àwòrán yẹn. Gbogbo ìgbà tí mo bá ń wò ó, mó máa ń múnú mi dùn. Torí ẹ ni ó ṣe jẹ́ àwòrán tí mo fẹ́ràn jù lọ.